Ṣé o máa ń kọ ǹnkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ǹnkan bí i, àwọn ǹnkan mèremère mo máa ń kọ lórí Íńtánẹ́ẹ̀tì lẹ́ẹ̀kọ̀ọ̀kan.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Mo máa ń jẹ-- ìgbà mí mo máa ń jẹ ẹ̀bà l'òwúrọ̀. Ìgbà mí mo dẹ̀ sí máa-- mo máa ń jẹ, mo máa ń mu tíì àti búrẹ́dì, tíì àti bread láàárọ̀. Ìgbà mí dẹ̀ kéré, mo máa ṣe índómì tàbí kí n se rice tí mo lò, tí mo máa mú lọ sí ibi iṣẹ́ láàárọ̀. Mo máa ń jẹ ẹ̀bà, mo máa ń jẹ rice, mo máa ń jẹ índómì.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Bí mo ṣe máa ń jí lówurọ̀, ìgbà mí mo máa ń set alarm, but mo mọ̀ pé kò ń ṣe alarm lọ n jí mi. Olúwa ló ń jí gbogbo wa. Tí mo bá sùn, tí mo bá jí, mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ẹ̀ gan. Mo fẹ́ràn kí n máa pín oúnjẹ pẹ̀lú àwọn ará atẹ́bí, àwọn ọ̀rẹ́ mi, àwọn alábàáṣiṣẹ́. Mo máa ń pín oúnjẹ pẹ̀lú wọn. Mo dẹ̀ fẹ́ràn ẹ̀ gan láti máa pín oúnjẹ pẹ̀lú àwọn èèyàn. Ó dáa. Infact ǹkan tí Jésù Kristi fẹ́ níyẹn, fẹ́ ká máa pín ǹkan pẹ̀lú àwọn tón wà láyíká wà.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn jù fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo fẹ́ràn jù fún àwọn ènìyàn ni ẹ̀bùn owó. Mo máa ń fún àwọn ènìyàn lówó, mo mọ̀ pé tí n bá fún wọn lówó, nǹkan kí nǹkan ton bá fẹ́ rà tó wó lè rà, wọ́n máa fọwọ́ yẹn rà, wọn dẹ̀ máa, inú wọn dẹ̀ máa dùn. So, ẹ̀bùn owó ni, owó mo máa ń fún wọn.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Ìbéèrè gidi nìyẹn. Àmọ́ mi ò lọ́kọ̀ báyìí, mi ò lọ́kọ̀ báyìí, só mi ò kí ń jẹun nínú ọkọ̀ mi. Inú ilé mo máa ń jẹun, inú ilé ni mo ti máa ń jẹun, tàbí tí m bá lọ kí ọ̀rẹ́ mi, tí m bá lọ kí ọ̀rẹ́ mi, inú, inú yàrá la máa jẹun, tàbí ká jẹun láyìíká wa. Mi ò kí ń jẹun nínú ọkọ̀ mi.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ ọjọ́ iwájú? Iṣẹ ọjọ iwájú mi, bí mo ṣe máa ṣe dáadáa ni mo máa ń rò. Bo ṣe máa da, bóyé ma wà okay, bóyé ma da ni mo máa ń rò lóòrèkóòrè. Bo ṣe máa da, bí mo ṣe máa ṣe dáadáa tó máa tẹ́ ọ̀gá mi lọ́rùn, mo máa ń rò lójojúmọ́.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Ibéèré gidi leleyii náà. Mo mọ bó ṣe ń tún nǹkan ṣe. Mo mọ bó ṣe ń tún nǹkan ṣe. Ó lè jẹ́ nǹkan, nǹkan lò, nǹkan ìlò nílé bíi television, bíi radio, bíi iron tí a máa ń fi ń lọ aṣọ. Gbogbo ẹ ní mo mọ bó ṣe máa ń tún ṣe. Nítorí tí, ta bá tí ra, mo máa ń tún, màá dẹ̀ wò bó ṣe ṣé. So that tó bá bàjẹ́, màá le tún ṣe. Mo máa ń tún ṣe. Mo máa ń tún nǹkan ṣe.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Rárá o, mi ò kí ń bínú o. Nítorí mo mọ̀ pé ó léwu láti máa bínú nínú ọkọ̀. Tí èèyàn bá bí n nú, ìgbà míi mo kò máa fojú fò. Mo kan máa fojú fò. Torí mo mọ̀ pé ẹ̀yàn alá ẹ̀, ẹlẹ́ran ara ni gbogbo wa. Mo máa ń fojú fò. Nítorí mo mọ̀ pé ó léwu gidi. Mi ò kí ń bínú nínú ọkan ìgbà mií tí n bá tiẹ̀ fẹ́ bínú, tí n bá bínú, mo kò máa tọ́jú ẹ̀, mi ò ní jẹ́ kó hàn. Torí mi ò ní fẹ́ kí ǹkan tí ò dá ṣẹlẹ̀ sí èmi, tàbí ẹni tó bá, tó wà nínú ọkọ̀ pẹ̀lú mi. Mi ò kí ń bínú beyẹn.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Mo máa ń fún wọn ní nǹkan tí òyìnbó máa ń pè ní instruction. Mo máa sọ fún wọn ní nǹkan tó yẹ kí wọ́n ṣe. Mo dẹ̀ máa sọ fún wọn bó ẹ máa ṣe. Mo máa ń darí wọn, bó ẹ máa ṣe dáadáa, tó máa ti result rẹ̀ dẹ̀ máa wá ok. Nǹkan tí mo máa ń ṣe nìyẹn. Nǹkan tí mo máa ń ṣe nìyẹn.

Ìgbà wo ni, nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? A, ó ti pẹ́ o, ó ti ṣe díẹ̀ tí mo, tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé, ó ti ṣe díẹ̀. A ti fẹ́ tóbi oṣù márùn sí oṣù mẹ́sàn, ó ti ṣe díẹ̀ gan an ni àti ìgbà tí mo ti ṣetán ní ilé ìkàwé, mi ò lọ, mi ò tí lọ bẹ̀ lọ ṣe nǹkan kan. Àmọ́ mo máa láìkì láti lọ bẹ̀. Tó bá ṣe díẹ̀, mo máa láìkì, mo máa fẹ́ràn láti lọ bẹ̀, lọ ṣe àwọn nǹkan kan níbẹ̀. Ó máa fẹ́, mo ṣì máa lọ bẹ̀ lọ ṣàwọn nǹkan tó bá ṣe díẹ̀ níbẹ̀. Ó lè jẹ́ bọ́yá ọdún yìí tàbí ọdún tó ń bọ̀. Ǹkan tí mo fẹ́ ṣe nìyẹn.

Ṣé o ti gun alùpùpù rí? Rárá o, èmi ò tí ì gun alùpùpù rí o. Mi ò tí è mọ nǹkan tó ń pé ní alùpùpù, so mi ò tí ì gun rí. Nítorí mi ò mọ nǹkan tó ń pé ní alùpùpù, mi ò mọ̀, mi ò dẹ̀ tí ì gun rí.